Nígbàwo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? Ilé ìkàwé jẹ́ ibi tí a máa ń lọ láti kékeré wa. A máa ń lọ sí ìwé alákọ́kọ́bẹ̀rẹ̀, a a sì tún lọ sí ilé ìwé èyí ti ó wà làárin, a a sì lọ ilé ìwé gíga. Gbogbo àwọn ilé ìwé yìí, oun ni ènìyàn gbọdọ̀ lọ láti di ènìyàn pàtàkì ní ọjọ́ iwájú. Ó dára lọ́pọ̀lọpọ̀ kí a máa lọ sí ilé ìkàwé. Tí ènìyàn bá fẹ́ di ẹni gíga ní ọjọ́ ọ̀la, ó gbọdọ̀ lọ sí ilé ìwé.